Rárá mi ò kí ń sábà sùn ní ọ̀sán, mo ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe, ṣó mi lè máa sùn ní ọ̀sán báyẹn ná. Mi kì ń sùn ní ọ̀sán rárá, rárá mi ò fẹ́ràn kí máa sùn ní ọ̀sán torí mo ní iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ mi ọ̀sán ló bó sí. Mi kí ń ráyè kí n sùn, tó ti bá ráyè mo lè sun o.

Tí má fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, màá fi ara balẹ̀ bá wọn sọ̀rọ̀, mi ì kí ń kánjú rárá rárá torí ẹlòmíí máa ń bínú. Ṣo má rò ra bá wọn sọ̀rọ̀ jẹ́lẹ́ ń jẹ́lẹ́ kó má ba à bínú. Màá sọ fún wọn kí lẹ fẹ́ rà o, kí lẹ fẹ́ o. Wọ́n á dẹ̀ máa sọ fún mi, a dẹ̀ ta ọjà, kò ju bẹ́ẹ̀ lọ.

Rárá, mi ò láìkí n má ṣe ìpè fídíò. Mí kí ṣe ìpè fídíò rárá. Mí kìí fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí ojú mi ní online. Mí kii ṣe ìpè fídíò rárá, rárá, rárá mi ò fẹ́ràn rẹ̀.

Mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́, iṣẹ́ mi ò gba coffee rárá. Rárá, mi ò kí ń mu coffee páàpáà, mi ò tíì mu ní ọdún igba pàápàá. Mi ò kí ń mu coffee páàpáà, mi ń mu coffee ní ibi iṣẹ́ mi.

Rárá o, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò, mò ń sì ń kó àwọn ǹkan kọ̀ọ̀kan lọ́wọ́ nínú first aid box wa, tiwa n tiwa tí à ń lò níbí yìí. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò, ṣùgbọ́n mo lè ṣe díẹ̀ bí tí ẹnìkan bá ní egbò kékeré ní ẹsẹ̀, mo lè sáré ṣe one or two.

Uhm, mo ṣì lọ sí ilé oúnjẹ kan ní ìjẹta. Mo lọ jẹ fried rice ní ibẹ̀, mo sì san àpò márùn-ún àbọ̀. Mo lọ sí Mo lọ sí ilé oúnjẹ láìpẹ́ láì jìnnà níìsín, bẹ́ẹ̀ ni mo lọ sí ilé oúnjẹ, mo sì jẹun níbẹ̀. Kò tí pẹ́ tí mo lọ sí ilé oúnjẹ náà.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni wípé tí wón bá mú ẹlòmíì wá, ẹni yẹ lè má lè ṣe iṣẹ́ dáadáa. Mí sì ní lè sọ fún wọn wípé ko n dá ẹni yẹn padà. Bẹ́ẹ̀ ni, mi ò ní lè sọ fún wọn àwọn ìdojúkọ tó wà níbẹ̀ náà nìyẹn. Mi ò fẹ́ ọ̀lẹ ní ibi iṣẹ́, mi ò fẹ́ ọ̀lẹ rárá, rárá.

Mo máa ń wo fíìmù ní orí fóònù mi ni tí mo bá tí ń dúró de nǹkan àbí kí n máa wà ní online. Mo máa ń wo fíìmù ní orí fóònù mi ni tí mo bá tí ń dúró de nǹkan torí òun nìkan náà ló lè jẹ́ kí n focus lórí nǹkan tí mò ń ṣe torí mi ò kàn le máa dúró de nǹkan kí ma wòkè kí ma wolẹ̀ lásán.

Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mi ò kín mu àwọn ẹ̀rọ ìlera o. Mi ò kín mu. Eléyìí tí mo mu gbẹ̀hìn ní ọdún tó lọ mo ti mu àwọn ẹ̀rọ ìlera. Mi ò fẹ́ràn kí n máa lò wọ́n. Èèyàn lè wá addicted sí iso, mi ò fẹ́ràn kí n máa lo àwọn ẹ̀rọ ìlera wọ̀nyí.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni pé tí ẹni tá bá jọ ń ṣiṣẹ́ tí òun náà bá ní egun dáadáa, tí ò bá ya ọ̀lẹ, ó máa fún mi ní ìtara àti ṣe iṣẹ́ dáadáa. A ṣe iṣẹ́ da ago márùn-ún ní ìrọ̀lẹ́, tí ẹni tá bá jọ ń ṣiṣẹ́ náà bá ní egun, ó máa ń fún mi ní ìtara dáadáa láti ṣe iṣẹ́

Ìrọ̀rí kan péré náà ni mò máa ń lò. Eléyìí tí mo máa fi ń rọ orí ní alalẹ́ tí màá fi sùn. Ìrọ̀rí kan péré ni mò máa ń sábà lò. Ìgbà mí ìkejì máa ń wà ní tòsí ṣùgbọ́n mi ò kí ń lò, ọyọ kan ni mò máa ń lò ní gbogbo ìgbà. Ìyọ̀rí kan ni mò máa ń lò.

Ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Mo fẹ́ràn kí ń máa ṣe ìmọ́tótó ilé mi ní ẹẹ̀kan ní ọ̀sẹ̀. Gbogbo ẹ ma le mó tótó kò ní sí ìdọ̀tí ní àyíká ìdá ilé. Ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń fẹ́ràn kí ń máa ṣe ìmọ́tótó ilé mi. Mo máa ń nu gbogbo ǹkan nù pátápátá.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí accident tí bá ti wà nínú ọkọ̀, mo máa ń di ọjà ààbò torí accident kan kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní ojú pópónà kí èèyàn má ba à forí ṣánpọ́n. Ìyẹn ó fi accident.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan ní ọ̀sẹ̀. Bíẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ ni mo máa ń gbọ́ podcast ká fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àdúgbò àbí ní ìjọba, ní àdàwà politisiani. Mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kan abí ẹ̀ méjì ní ọ̀sẹ̀.

Mo máa ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Kódà mò ń ka ìwé lọ́wọ́lọ́wọ́ bí a ti wà yí bí mo ti ń sọ̀rọ̀ yìí, mò ń ka ìwé back to back. Mò ń ka ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Gbogbo ìgbà, èmi àti ìwé àjọ mọ́ ń sún àjọ mọ́ ń jí ni. Mo máa ń ka ìwé, mi ò gbọdọ̀ má ka ìwé, èmi kò le ṣe láì ka ìwé. Mò má ń ka ìwé dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí ń máa pín oúnjẹ mi. Mò máa ń pín oúnjẹ mi fún àwọn aláìní, ẹni tí mo bá mọ̀ pé kò rí oúnjẹ jẹ. A máa jọ pín oúnjẹ láàárín ara wa. Mo máa ń pín oúnjẹ mi dáadáa. Tí bá re eni tó wá légbèé mi tí o tí jeun, máa pín oúnje mi sí méjì máa gbé àbò fún bá ṣe é, ká yé rí nìyẹn.

Anywhere, mo máa ń dé ibi tí mo máa ń lọ ní àkókò. Kò sí ibi tí mo bá ń lọ, màá ti dé bẹ́ẹ̀ ní ìṣẹ́jú márùn-ún kó tó di àkókò gangangan. Mo máa ń fẹ́ràn kín ma débi tí mo bá ń lọ ní àkókò. Mo máa ń tètè dé anywhere. Bó ṣe ṣùkú ni, bó ṣe ilé ìjọsìn ni, mo máa ń tètè dé bẹ́ẹ̀ dáadáa.

Mi ò tí dé Agọ́ rí, ṣùgbọ́n mo máa fẹ́ràn láti dé ibẹ̀ ní ọjọ́ kan. Mi ò tí dé ibẹ̀ rí, ṣùgbọ́n mo máa fẹ́ràn láti dé ibẹ̀. Mo máa fẹ́ dé ibẹ̀ ní ọjọ́ kan kí n wo bí ó ṣe rí. Mo ti máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ bó ṣe rí. Mo fẹ́ dé ibẹ̀ ní ọjọ́ kan. Mo máa fẹ́ràn láti dé Agọ́. Kẹ́mi náà wà láàárín àwọn èèyàn ní ọjọ́ kan.

Mi ò fi bẹ́ẹ̀ mọ àwọn aládùúgbò mi dáadáa torí mi ò kí ń sábà jáde bẹ́ẹ̀ náà. Mi ò fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n tí n bá ń jáde mo máa ń rí àwọn kookan máa sì kí wọn ẹ káàárọ̀ o. So mo mọ àwọn arádúgbò mi díẹ̀ díẹ̀ ṣùgbọ́n mi n mọ̀ gbogbo wọn pápàpáta. Mi ò kí ń sábà jáde ni ó dẹ́ je kí ń mọ̀ wọ́n.

Ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lo. Ọwọ́ ọ̀tún ni mo fi ń jẹun, òun ni mo fi ń fọ aṣọ, òun ni mo fi ń ṣe ohun gbogbo tí mo ń ṣe. Mi ò kí ń ṣe ẹni tó ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Mo máa ń lo ọwọ́ ọ̀tún mi dáadáa. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Mi ò kí ń lo ọwọ́ òsì. Ẹ̀níyàn tó ń lo ọwọ́ ọ̀tún ni mí.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò sí kọ̀ǹpútà mi tí mò ń lò, bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò sí, mo máa ń fi àwọn security ètò ààbò kan sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan elé yi tí ẹnikẹ́ni ò ní fi lè bá mi tẹ ǹkan mi. Mo ní ètò ààbò sí kọ̀ǹpútà mi tó ń fi mí pamọ́.

Búrẹ́dì àti kóòkì ni mo máa ń jẹ lọ́sàn-án. Mo fẹ́ràn kí máa jẹ búrẹ́dì àti kóòkì tútù ní ọ̀sán. Ó máa ń fi ọkàn mi balẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń jẹ búrẹ́dì àti kóòkì tútù ní ọ̀sán. Nítorí mi ò kí n ráyè se oúnjẹ. Nkan tí mo lè ráyè jẹ níyẹn, tí máa ti lọ rà lọ́dọ̀ àwọn alátẹ, òun ni màá jẹ.

Rárá, mi ò ní àgbàlá òjò. Mi ò ní àgbàlá òjò ní ọ̀dọ̀ mi rárá rárá. Nítorí omi kò ń ya ọ̀dọ̀ wa. Mi ò ní àgbàlá òjò rárá. Ilé mi kan wà bẹ́ẹ̀ náà ni. Mi ò ní àgbàlá òjò páà páà.

Bẹ́ẹ̀ni, mo máa mọ ìtumọ̀ orúkọ mi kẹ́. Orúkọ mi ni, Abbey Abíọ́dún ni orúkọ mi. Nítorí pé a bí mi ní ìgbà ọdún. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìgbà ọdún ni Abíọ́ọ̀dún. Abíọ́dún Abbey, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa ni.

Bẹ́ẹ̀ ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Bí i ẹ̀ẹ̀mẹ́fà ní ọdún yìí. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Ejigbo, mo ti rìn ìrìn àjò lọ sí ìlú, ìlú Abéòkúta, mo ti rìnrìn àjò lọ sí Ògbómọ̀ṣọ́, mo ti rìnrìn àjò lọ sí Ìbàdàn. Mo máa ń rìnrìn àjò dáadáa ni. Mo máa ń rìnrìn àjò.

Bẹ́ẹ̀ni, mo má ń pa owó pamọ́ sí àkáùntì mi, mo má ń fi owó pamọ́ dáadáa. Nítorí àkókò o dúró de ẹnìkan, mo má ń fi owó pamọ́, tí n bá ti ṣe iṣẹ́, máa yọ bíi two percent níbẹ̀ ní ojúmọ́, màá sì fi pamọ́ sí àpò ifowó pamọ́ mi ní àkáùntì bẹ.

Bẹ́ẹ̀ni mò máa ń gba ímélì àìwúlò lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Ìmélì tí mi n ní fẹ́ máà kàn rí nínú àpò ímélì mi. Màá wá máa wò pé kí ni eléyi báyìí. Bíi ikan tí mo gba ní àná wọ́n ní mo jẹ owó, mo ní à á, ibo ni mo ti jẹ owó ímélì àìwúlò yìí? Mo kàn delete ẹ̀ dànù ni pé mi ò fẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá níbi tí mo ti fi orúkọ mi sílẹ̀ láti máa ṣe jímù ní ibẹ̀ àti eré ìdárayá. Mo ti fi orúkọ mi sílẹ̀ mo sì ń san owó ní oṣooṣù fún wọn ní ibẹ̀. Mo ti forúkọ mi sílẹ̀ nítorí mo fẹ́ràn rẹ̀, o dẹ̀ wúlò fún àgọ́ ara mi.

Mo máa ń tọ́jú èékánná mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀, màá sì fi bíladé há dáadáa kó lè ba má dán. Ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo màá ń tọ́jú èékánná mi, tí mo bá ti ti ibiṣẹ́ dé ní alẹ́ ọjọ́ Saturday, ni màá tọ́jú èékánná mi dáadáa tórí ọjọ́ Sunday ọjọ́ ìsinmi.

Tó bá ti di àṣálẹ́ bí ìsin báyìí, mo máa ń tẹ fọ́ọ̀nù mi ni. Mo máa ń tẹ fọ́ọ̀nù mi di aago méjì láàárọ̀ kùtùkùtù. Ọjọ́ kejì, mo máa ń tẹ fọ́ọ̀nù mi di. Bẹ́ẹ̀ ni bí mọ ṣe máa ń tẹ lójoojúmọ́ nìyẹn kí n tó wá lọ sùn. Ǹkan tí mo fẹ́ran kí n máa ṣe ní àṣálẹ́ nìyẹn o.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni classes of food. Ní ìgbà táa fi wà ní ìgbèwe. Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà yẹn ni classes of. Tí wọ́n bá tí ń kọ́ wa ní sùkúlù nígbà yẹn, classes of fòòdù protein gbogbo ẹ nígbà yẹn, mo máa ń fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà yẹn.

Mo fẹ́ràn bí ó ṣe máa ń dùn ní ẹnu. Mo fẹ́ràn ice cream lọ́pọ̀lọpọ̀. Mo máa ń mú ice cream bíi méjì ní ojúmọ́ nígbà mi, àbí kí n mu márùn-ún ní ọ̀sẹ̀ nígbà mi ẹ̀ẹ̀kan lójúmọ́. Mo fẹ́ràn ice cream. Mo kàn máa ń fẹ́ràn bí ó ṣe máa ń dùn ní ẹnu ni. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ice cream lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ otutu fún iru àsìkò ta wà yíi bayi. Mo ni aṣọ otutu ti mo máa ń wọ tó tóbi dáadáa bíi púlóvà tí mo lè wọ̀ ní ìgbà òtútù. Mò ní aṣọ otutu tí mo máa ń wọ̀. Mò ní aṣọ otutu tí mò lè wọ̀ bíi pull over. Mo máa ń wọ̀ ní ìgbà òtútù. Mò máa ń lò ó fún ìdáàbòbò. Torí otutu yẹn o lè pa èèyàn danu nígbà.

Ìdárayá, mo máa ń ṣeré ìdárayá ní ẹ̀ẹ̀kokan. Mo máa ń ṣeré ìdánì, bẹ́ẹ̀ ni, ní ẹ̀ẹ̀kan abẹ́méjì lọ́sẹ̀. Tí n bá tirí ayé, màá lọ ṣe eré ìdárayá díẹ̀díẹ̀ ká ra file náà. Uhn, mo máa ń ṣeré ìdárayá ní ẹ̀kokan kan, èmi àtàwọn akẹgbẹ́ mi bíi ayé mẹ́fà. A máa ń ṣeré ìdárayá.

Dio! A, mo fẹ́ràn-- mi ò fẹ́ràn kí ń máa jiyàn, mi ò kí ń jiyàn paapaa, ibi tí wọ́n bá ti ń jiyàn ò ní rí mí bẹ́ẹ̀, màá ti sún sẹ́yìn. Ká n máa jiyàn wọn lọ, máṣe máa ń jin, èmi ò fẹ́ràn kí ń máa jiyàn o, papaa. Mi ń kí ń jiyàn rárá, rárá, ayeára mi ni mo máa ń wà. Jiyàn máa ń padà fà jà ní.

Bẹ́ẹ̀ni mò máa ń ṣe eré ìdárayá. Mò máa ń fẹ́ràn kí màá ṣe eré ìdárayá bíi ẹẹkan àbí ẹẹ̀mẹjì ní ọ̀sẹ̀, ìgbà mí ẹẹmẹ́ta ní oṣù ni mò ṣe máa ń ṣe nìyẹn. Emi atàwọn akẹgbẹ́ mi a ó lọ sí gym, a sì lọ ṣe eré ìdárayá dáadáa tàbí ká lọ gbá bọ́ọ̀lù. Àrà ń eré ìdárayá tí mò máa ń ṣe náà nìyẹn bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, aṣọ okan ni mo máa ń wọ̀ ní ibi iṣẹ́ torí ibi iṣẹ́ mi, ibi iṣẹ́ tó máa ń gba ìdọ̀tí ni, aṣọ àkayọ rí ni mo máa ń wọ̀ ní ibi iṣẹ́. Tí màá ti ń lọ ibi iṣẹ́ ní àárọ̀, màá change aṣọ mi, màá sì wọ aṣọ àkayọ rí lọ ibi iṣẹ́, bimo se máa ń wọ̀ níyen.

Ah! Ènìyàn tí ó máa ń ṣe ètò kan ni mi, kò tó pé oṣù kan sí ìgbà yẹn, ma ti ma ṣe ètò rẹ̀ diyẹ, diyẹ, diyẹ, diyẹ, diyẹ, diyẹ, diyẹ. Kò tó pé ìgbà yẹn, ma ti ṣètò tán, gbogbo nkan ma ti jo, everywhere ma ti jo, ma ti ṣe everything kalẹ̀, kò tó di ìjọ yẹn, gbogbo ẹ̀ lè báa lọ dada.

Bẹ́ẹ̀ni mo máa ń wo ètò àwọn tẹlifísàn lẹ́ẹ̀kọ̀kan. Tí mo bá ti ti ibiṣẹ́ dé, tí máa ń jẹun lọ́wọ́, màá máa wo ètò ọ̀kan tàbí òkèji. Hiń máa wo ètò tẹlifísàn ka Fi kọ́gbọ́n. Ẹ mọ̀ pé ọgbọ́n ò tán. Á máa kọ́gbọ́n síi lójoojúmọ́ náà ni. Mo máa ń wo ètò tẹlifísàn tí mo bá ti ti ibiṣẹ́ dé.

Mo máa ń lo ìdáàbòbò òòrun, eléyii ta ń pè ní gíláàsì. Mo máa ń lò ó ní ẹkọ̀ọ̀kan tí n bá ti wà nínú òòrun, màá fi sí ojú kó lè bá a dáàbòbò ojú mi. Nítorí ojú mi kò fi bẹ́ẹ̀ strọ́ǹgì dáadáa, màá lo ètò ìdáàbòbò ojú fún ojú mi ní ọ̀sán tí òòrun bá ti mú kára kára.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tó ní lẹ́rò fún ìlera ni mo máa ń jẹ ní gbogbo ìgbà. Mi ò kí ń jẹ oúnjẹ tí ò ní èlo fún ìlera. Tí mo bá fẹ́ lọ sùn, má jẹ oúnjẹ tó ní èlò fún ìlera. Tí májìlá, oúnjẹ tó ní èlò fún ìlera la máa ń jẹ. Òun la máa ń jẹ dáadáa ni kí n pa.

Awa ò kí ń ṣe àṣà kankan ní ọ̀dọ̀ wa o. Krìstẹ́nì tó dáńtọ́ dà. A ò kí ń ṣe àṣà kankan ní ibi yìí o. Mi ò kí ń ṣe àṣà. Ẹ̀sìn ni mo máa ń ṣe. Ni ọ̀dọ̀ wa, a máa ń ṣe ẹ̀sìn Krìstẹ́nì. Ìgbàgbọ́ là máa ń ṣe, a ò ní àṣà.

Mi ò kì í ṣe eré tèmì tí mo bá ti dé láti ibiṣẹ́, màá gbé fóònù mi, màá máa tẹ̀. Kò sí ààyè eré pàápàá ní Nàìjíríà ta wà yìí, kò sí ààyè ré pàápàá o. Ààyè ré kẹ̀, kò sí ààyè ré kankan o. Mi ò kì í n ṣe eré rárá, rárá. Mi ò kì í ṣe eré o.

Ojo ti mo fẹran ju ninu ọsẹ ni ọjọ Aje, iyẹn taa n pe ni ọjọ Monday. Mo ma n fẹran ọjọ Aje nitori pe igbeṣẹ tuntun ni a nilo lati gbe iṣẹ tuntun, gbogbo nkan tuntun, eyan a bẹrẹ. Ijo Monday ni mo fẹran ju, ijo Aje.

Ìlànà ìpolówó mi náà ni kí n tíì sọ fún èèyàn kan tàbí òmíràn nípa iṣẹ́ mi. Tí mo bá ti sọ fún un, yóò sọ fún ẹni kejì, èèyàn náà sọ fún ẹni kẹta, yóò sọ fún ẹni kẹrin. Bo ṣe máa ń lọ nìyẹn o. Mi ò kí n lo signboard àbí ǹkankan mo kàn lé. Tí mo bá ti rí èyàn, màá jẹ̀ sọ fún wọn pé iṣẹ́ tí mò ń ṣe ni o. Wọn sì máa bá mi polówó rẹ̀ káàkiri tí wọ́n bá ti rí ẹni tó nílò iṣẹ́ náà.

Rárá mi ò mọ àmì ìràwọ̀ mi ṣùgbọ́n mo máa fẹ́ràn láti mọ̀. Wọ́n ti máa ń sọ pé àwọn ìràwọ̀ yẹn máa ń ní ìtumọ̀ ṣùgbọ́n mi ò mọ̀. Mo máa fẹ́ràn láti mọ àmì àwọn ìràwọ̀ yẹn. Mi ò mọ àmì ìràwọ̀ mi o, ó dẹ̀ máa wù mí kí n mọ̀. Màá lọ wá bi máa ṣe mọ̀ láìpẹ́ lájìnà. Mo nílò láti mọ̀.

Mo máà ń ran àwọn ènìyàn lọ́wọ́ nígbà tí m bá ti rí wọn, máa fún wọn ní owó. Elétì tí mo bá ní lọ́wọ́, màá fún wọn. Elétì tí n bá ní, màá sì sọ fún wọn kó má bí i nù. Bó ti bá ti ní owó lọ́wọ́, màá fún wọn ní owó. Owó náà ni mo fi máa ń sábà ran àwọn ènìyàn ní ọwọ́ jù. Tí n bá ti ní owó lọ́wọ́, màá fún wọn ní owó, kò ṣe kí á rí inú.

Mo fẹ́ràn kí n máa gbó orin Afro pop, àwọn orin náà ni mo fẹ́ àti àwọn orin òkèèrè, àwọn orin ìlú òkèèrè bí orin Billie Eilish, orin Sabrina Carpenter, orin Drake, orin Central Cee àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn. Mo fẹ́ràn wọ́n lọ́pọ̀lọ́pọ̀.

Tin bá ti fẹ́ pàdé oníbàárà mi ma tètè débi ìpàdé wa, mo máa ń tètè débẹ̀ kalẹ̀, nítorí àìtètè débi nkan ń máa padà ń fa ìjà ni. Màá tètè débee kalẹ̀ tètè ṣe ìpàdé wa, má sì múra dáadáa. Òun náà sì máa tètè dé, a dẹ̀ máa fa abalẹ̀ sọ̀rọ̀ wa ká tó máa lọ ilé.

Ìgbà mo màá repò fún ọkọ̀ mi kò ju ẹẹkan ní íjọ́ méjì náà lọ. Màá sì repò sí dáadáa. Màá repò bí i ten thousand naira fún un bí mo ṣe máa repò sí ọkọ̀ mi níyen ẹẹkan ní ọjọ́ méjì tí màá ti ń lọ ibi iṣẹ́ níjọ́ kí màá tó repò sí bí mo ṣe máa repò sí ọkọ̀ nìyen.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ red color, àwọ̀ pupa. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Kódà gan gbogbo àwọn aṣọ mi ló fẹ́ jẹ́ àwọ̀ pupa tán. Mo fẹ́ràn àwọ̀ pupa lọ́pọ̀lọ́pọ̀ ni. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àwọ̀ pupa ni mo fẹ́ràn, òun ni mo like. Àpupa tí a mọ̀ sí red color, òun ni mo máa ń lò jù. Mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Àwọn ìṣòro tí mo bá tiri pé mi ò lè yanjú máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹnginíà ni. Tí n bá ti rí pé mi ò lè yanjú rẹ̀ tán, máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹnginíà. Àwọn ni wọn bá mi yanjú ṣòro bẹ́ẹ̀ torí kìí ṣe gbogbo ṣòro ni mo lè yanjú fúnra mi. Mi ò lè yanjú gbogbo ṣòro, màá nílò láti gbé lọ fún wọn ni.

Uhm, ẹ̀bùn tí mo fẹ́ràn kí máa fún àwọn èèyàn náà jù kò ju owó náà lọ. Tí n bá ti fi owó sínú ẹ́ńfílóòpù, máa sì fún wọn ní owó. Ẹ̀bùn tí mo fẹ́ràn kí máa fún àwọn èèyàn náà nìyẹn, kò ju owó lọ. Èmi wo pé owó ló da kí máa fún àwọn èèyàn. Nítorí èmi mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ni ọkàn wọn, tí mln ba ní mo fẹ́ fún wọn lágo, wọ́n lè má fẹ́.

Rárá, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Mi o dè kí ń jẹ oúnjẹ aláta rárá, rárá ni o. Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Tí oúnjẹ bá ti ní ata jù, mi ò ní lè jẹ. Mi ò fẹ́ràn ẹ̀ pa pá. Oúnjẹ tó bá ti ní ìtimọ̀ tí ó ti dúró dá pẹ̀lú àlùbọ́sà, màá jẹ bẹ́ẹ̀

Ibi tí mo fẹ́ràn jù kọ̀jù kí n máa lọ fídì ní ọjọ́ Saturday. Tí màá ti lọ fíeld, mò máa ń fẹ́ràn bẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ní fíeld, á lọ gbá bọ́ọ̀lù. A máa ń lọ níjọ́ Saturday. Mo máa ń fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ń fẹ́ràn kí n máa lọ fídì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe lára fóònù ńígbà mí, mo lè ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan. Mo lè ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan lára nǹkan mí náâ ńgbà mí. Mo máa ń tún nǹkan ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kìí ṣe gbogbo ǹkan lèyàn nílé ṣe lára ọkọ̀ náà, mo lè ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan lára rẹ̀.

Oṣù tí mo fẹ́ràn jù oṣù December ni nínú ọdún. Mo fẹ́ràn oṣù December lọ́pọ̀lọpọ̀ torí ìgbà ọdún náà lò bọ́ sí, gbogbo ènìyàn won a máa dúnú. Mo fẹ́ràn oṣù December lọ́pọ̀lọpọ̀. Oṣù December ni mo fẹ́ràn jù nínú gbogbo oṣù tó wà nínú ọdún.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń fọ́n ní ẹ̀ekoọ́kan. Mo máa ń fọ́n nílé ìjọsìn náà ní ìjọ́ Sunday. Mo mọ bí a ti ń fọ́n nígbà mii, mo mọ bí a ti máa ń fọ́n. Mo ti kọ rí. Mo má ń fọn saxophone ní igbà mii. Mo mọ bí a ti ń fọ́n dáadáa.

Nn, ìgbéyẹwó tí mo ṣe kẹ́yìn o dá, o dá lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn ìgbéyẹwó tí mo se kẹ́yìn torí pé mo tún ṣe àwọn nǹkan tuntun tí mi ṣe rí bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ó dá torí àwọn nǹkan tí mi se, àwọn nǹkan tí mi sọ rí ni mo se níbẹ̀.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ojú, tí ń bá ti ṣiṣẹ́ dáadáa tí mo kan ra mọ́ iṣẹ́ mi, mo máa tayọ gbogbo wọn ni. Máa tayọ tí mo bá ti ṣiṣẹ́ tèmi dáadáa. Nǹkan tí mo máa ń ṣe ojú bẹ́ẹ̀ yẹn ló hun o níkan mì tí mo máa ń ṣe mọ.

Ago, ago méje àárọ̀ ni mo ṣẹ, ago ìjí mi, ago mẹ́jọ àárọ̀ ni mo máa ń fi ṣí. Agogo mẹ́jọ àárọ̀ tí mọ̀ bá ti fi ṣí, ọ̀ún ni ó máa jí mi láàárọ̀ kùtùkùtù. Agogo mẹ́jọ àárọ̀ ni mo fẹ́ràn kí n fi ṣí. Kì n lè ba lọ ibiṣẹ́ títí ago mẹ́sàn máa ti dé ibiṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáadáa. Ojoojúmọ́ tí mo bá ti jí, màá sáré na ara. Bo ṣe ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú mẹ́rin, màá fi na ara mi. Nítorí ara máa ń le tí o bá ti sùn, tí o bá ti jí. Màá sáré na ara kí gbogbo ara mi lè na, kí n lè bá tètè sáré lọ ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún bí i ten thousand nígbà mí. Bí wọ́n bá ṣe ṣiṣẹ́ tó bí ọjà bá sì ṣe lọ tó, màá fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ìparí oṣù àbí ní ojojúmọ́ gan nígbà mí. Ní ìgbà mìíràn, mo lè fún wọn kún owó iṣẹ wọn bẹ́ẹ̀ni nígbà mì.

Bẹ́ẹ̀ni, mò máa ń gbàgbọ́ nínú àgbọn ìgbàgbọ́ àwọn atọwọ́dọ́wọ́ nígbà mi. Ìgbà mí mi ò dẹ́ kí ń gbàgbọ́ nínú wọn nítorí àwọn nǹkan tí wọ́n máa ń sọ nígbà mìíràn. Ṣùgbọ́n mò máa ń gbàgbọ́ nínú wọn nígbà mì tórí iṣẹ́ wanni, àṣà wa ni ní ìpínlẹ̀ Yorùbá bẹ́ẹ̀.

Mo máa ń ṣe ìtọ́jú ọjà ní ọ̀dọ̀ mi. Mo máa ń ṣe ìtọ́jú ọjà nítorí àwọn oníbàárà mi ní ibi iṣẹ́. Mo máa ń ṣe ìtọ́jú ọjà mi dáadáa kí n tó ta ọjà. Òun ni mo fi máa ń fún àwọn ọsiṣẹ mi. Tí wọ́n bá ṣe iṣẹ́ wọn dáadáa, màá fún wọn ní owó kun bí mo ṣe máa ń ṣe nìyen ni gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìbọ̀wọ́ ní ẹ̀kọ́ kan ní ibi iṣẹ́. Ni gbogbo ìgbà gáán ni mo máa fẹ́ máa lo ìbọ̀wọ́ yìí ní ibi iṣẹ́ mi torí kọ́wọ́ mímọ̀ ba dẹ̀ tí àti fún àwọn ìjàǹbá kọ̀ọ̀kan. Mo máa ń lo ìbọ̀wọ́ ní ibi iṣẹ́ dáadáa, mo máa ń lo ìbọ̀wọ́ torí mo nílò ẹ̀ ní ibi iṣẹ́ mi.

Mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára ṣùgbọ́n màá fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára. Tí mo bá ní owó ní ọwọ́, màá pa àwọn ọ̀ṣọ́ sí ara dáadáa, èmi náà á máa wọ ohun ọ̀ṣọ́ sí ara, èmi náà á máa wọ góòlù, màá ma wọ àwọn nǹkan sí ara mi. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mi ò tí ì máa lòó báyìí.

Àwon alábàsise pọ̀ mí, nkán tí mo máa ń ṣe pẹ̀lú wọ́n náà ni ká jọ máa sọ̀rọ̀ kí ìjà máa baà wáyé. Adè máa ń sọ fún wọn wípé ká jọ ṣe iṣẹ́ dáadáa, òun ni á fi jọ máa ń ṣe iṣẹ́ papọ̀. Kójú bẹ́ẹ̀ lọ, nkán tí mo máa ń ṣe nìyẹn. Kójú bẹ́ẹ̀ lọ, ká lè bá rí owó náà ní gbogbo ẹ.

Ah! Mo máa fẹ́ràn kí n máa kọrin ní ọ̀pọ̀lọpọ̀ o. Mo fẹ́ràn kí n máa kọrin. Mo ní ọ̀pọ̀lọpọ̀ orin ní orí fóònù mi. Mo sì fẹ́ràn kí n máa kọ orin tí èmi náà bá ti ń gbọ́. Mo máa nfẹ́ràn kí n máa kọ orin dáadáa. Mo fẹ́ràn kí n máa kọ orin. Tí bá ti gbọ́ orin, mo máa ń fẹ́ kí n kọ tèmi lọ́tọ̀ ni.

Nǹkan tí mo máa ń jẹ ní àárọ̀ kò ju kí nǹkan jẹ ìrẹsì lọ. Ni àárọ̀ nígbà kí n jẹ ìrẹsì, màá jẹ ìrẹsì, òun ni màá jẹ lọ ibiṣẹ́. Ǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ nìyen tòri pé, òun ló yá mi láti sèé. Màá jẹ ìrẹsì ní àárọ̀ kùtùkùtù, màá sì tàn án.

Àwọn èrò mí fún ọ̀ṣọ́ ìjọ́ iwájú ni kí n tí bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tó máa fún mi ní owó dáadáa, tí ó ní jẹ́ kí n máa lọ ibi iṣẹ́ ní àárọ̀ ọjọ́ kùtùkùtù kùtù ní gbogbo ìgbà. Mo fẹ́ iṣẹ́ tó máa fi mí ní ọ̀kan balẹ̀, òhun ni mò ń wá ní ọjọ́ iwájú, òhun ni mò ń wá ní ọjọ́ iwájú o. Ko Ọlọ́hun gbà mí.

Mo ti kẹ́yìn ní alábùrukú ni sí ti tó ọdún kan sí ẹ̀yìn. Ọlọ́run oní jẹ ká yá alábùrukú. Bí mo ti lá alábùrukú ó ti pẹ́ dáadáa. Mi ò gbádùrà kíní alábùrukú o. Alábùrukú tí mo ní kẹ́yìn yẹn máa le gan. Mo lọ sí ìjọsìn láti lọ sọ ọ̀rọ̀ re fún olùṣọ́ ṣọ́ọ̀ṣì wa. Àlá yẹn le.

Bi mo se máa ń ṣe ìdúnàádúrà ní tí mo bá ti ń bá awon òníbara mi sọ̀rọ̀. A máa farabalẹ̀ jókòó, a dẹ̀ máa rora máa sọ bí a ṣe máa ṣe business wa. Ìdúnàádúrà mi o kí ń pẹ́ pa pá mi ò kí ń fẹ́ jẹ́ kó pẹ́ torí oníbàárà tí ò bá ti ra nǹkan kò ní dá mi ní àmú. Oníbàárà mi máa padà wá mi wá náà ni.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn adìẹ kọ̀ọ̀kan tí mò ń sin pẹ̀lú ẹran ewúrẹ́ kan tí mò ń sin ní ọgbà mi. Mò ní àwọn ẹran ọ̀sìn, adìẹ búrẹ́là mẹ́ta tí mò ń sin, òun ni mò ń sin fún ọjọ́ ọdún. Mò ní àwọn ẹranko ọ̀sìn kọ̀ọ̀kan, ẹran àti adìẹ.

Mi ò kín jó o, èmi ò fẹ́ràn kí ń máa jó. Even gan ní ní ilé ìjọsìn mi ò kí ń jó. Ṣùgbọ́n mo fẹ́ máa jó. Kọ́lọ́hun ràn mí lọ́wọ́. Èmi náà fẹ́ máa jó, màá padà máa jó ní ọjọ́ iwájú. Bo ba yiò, mi ò fẹ́ràn kí ń jó. Rárá, rárá ni ó, ní ilé ìjọsìn kan.

Mi ò ní irùngbọ̀n o, mi kì í fi irùngbọ̀n sílẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ó bá mọ̀ mí, ó máa mọ̀ pé mi ò ní irùngbọ̀n o. Mi ò fẹ́ràn kí n máa fi irùngbọ̀n sílẹ̀. Pa àpá, mi ò ní irùngbọ̀n. Ara tí ó bá ti ń yọ báyìí, mo máa fàa dánù ni o. Mi ò fẹ́ràn òǹgbọ̀n pa àpá.

Tí n bá fẹ́ kojú ìṣòro ní ibi iṣẹ́, mo máa ń fi ara balẹ̀ dáadáa. Nítorí kó má bá dá ìjà sílẹ̀, màá fi ara balẹ̀, màá sì kojú ìṣòro. Tóbá jẹ́ pé àwọn òṣìṣẹ́ ni wọ́n ń jà, màá fara balẹ̀, wọ́n máa bèrè nǹkan tó bá ṣẹlẹ̀ ní ọwọ́ wọn, wọ́n á dẹ̀ sọ fún mi, a dẹ̀ parí ìjà. Tóbá dẹ̀ jẹ́ pé iṣẹ́ ni ò lọ dáadáa, a ó gbàdúrà sí Ọlọ́run, a dẹ̀ fọkàn balẹ̀, everything máa lọ nítòlótò.

Fóònù alágbéka tí mò ń lò ni Redmi, Xiaomi ni mò ń lò, Redmi 14C ni mò ń lò. Fóònù Redmi ni mò ń lò, ó sì dà dáadáa. Mo rà á ní oṣù mẹ́fà sẹ́yìn ni mo ra fóònù ọwọ́ témi yí, òun ni mo ra fóònù yìí.

Bátìrì fóònù mi lè dúró fún odidi ọjọ́ kan tó bá fi lé wọ hundred percent. Bátìrì fóònù mi lè dúró fún odidi ọjọ́ kan tí màá fi lò dáadáa. Bátìrì fóònù mi dá tí màá tẹ dáadáa, ó yẹ kó lè lu odidi ọjọ́ kan láì jáàjí rẹ̀. Bátìrì fóò mi dà.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Èmi ò kí ń fẹ́ jé kí nǹkan ṣófo tí bá ti rí pé kò tíì gbó, màá tún nǹkan ọ̀hún lò ni. Èmi ò kí ń fẹ́ kí nǹkan sọ̀nù. Mo máa ń tún nǹkan lò dáadáa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí máa tún nǹkan. Mo máa ń ṣe nǹkan àtúnlo. Mo máa ń tún nǹkan lò ní Nàìjíríà tawa.

Alábàáṣiṣẹ́pọ̀ tí mo bá fẹ́ yàn, màá wò pé ṣé ẹni yìí lè ṣiṣẹ́ dáadáa báyìí tí má ti sọ fún ọjọ́ mélòó kan tí mo ti rí pé ó lè ṣe iṣẹ́ dáadáa. Màá pè é, màá ní ṣe o wá iṣẹ́, tó bá ti ń wá iṣẹ́, màá sì pè é sí ọ̀dọ̀ mi kí ó sì máa bá mi ṣiṣẹ́ bí mo ṣe máa ń wá àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ní ìyẹn tí mo sì máa ń mú wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ìjọsìn ní jọ Sunday. A gbọdọ̀ máa ṣe ìsọdọ̀tun ọkàn wa fún Kristi. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, fẹ́ràn kí n máa ṣe ìsọdọ̀tun ọkàn ki ọkàn mi lè wà ní pípé fún Ọlọ́run mi tó gbà mí lá. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Rárá o, mi ò kí ń mu ògùn ní ojoojúmọ́ nígbà tí ǹkan ò ṣe mí. Báwo ni nṣe máa ń mu ògùn ní ojoojúmọ́? Ẹ̀kan ní oṣù lè ní máa mu ògùn àbí ẹ̀ẹ́kan ní oṣù máàrún gan ní ìgbà mi. Nígbà tí nkankan ò bá ṣe mí, kò sí nkankan tí mo fẹ́ lo ògùn fún. Mi ò kí ń lo ògùn ní ojoojúmọ́ o nítèmi o.

Ah! Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, mo mọ̀ bí a ṣe ń se iṣu àti ẹyin, mo dẹ̀ mọ̀ bí a ṣe ń se ìrẹsì. Mo lè ṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù dáadáa, màá fi gbogbo ẹ síi, màá fi kọrí síi, màá fi ǹkan kan tí a bá fẹ́ sí i. Mo mọ bí wọ́n ṣe ń se ìrẹsì àti iṣu dáadáa. Àwọn oúnjẹ méjì tí mo mọ bí a ṣe ń ṣe.

Mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilẹ̀ dáadáa torí mo máa ń ta ilẹ̀ náà. Ó wà lára ìṣe tí mo máa ń ṣe. Mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilẹ̀. A máa wo ilẹ̀. Kódà mo ti ta bí i ilẹ̀ bi mẹ́ta ní ọdún yìí. Mo máa ń ka àwòrán ilẹ̀, mo mọ bí wọ́n ṣe ń ṣe.

Aah! Mo mọ̀ bí mo ti ń se oúnjẹ sé, mo máa ń ṣe oúnjẹ dáadáa fún ara mi. Mo máa ń ṣe oúnjẹ kí n tó lọ ibiṣẹ́, mo máa ń ṣe ìrẹsì, mo máa ń ṣe sùkúsù, oúnjẹ tí mi lè ṣe. Mo máa ń ṣe oúnjẹ, mo mọ oúnjẹ ṣe dáadáa. Eléyìí tí ń ba lè ṣe, hín kọ́ lí ọ̀ńláinì. Ayé ti lajú, mo mọ bí ó ti ń se oúnjẹ.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iriṣí àti ìgbésí ayé mi nítorí mo ní agogó fún gbogbo nǹkan. Ibi iṣẹ́ mi báyìí ago mẹ́jọ, di ago mẹ́rin sì márùn-ún ni. Lẹ́yìn ìgbà yẹn, máa ma se ǹkan tó bá wù mí ní gbogbo ìrọ̀lẹ yẹn di ọjọ́ kejì ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn oníbàárà tuntun. Eleyi tí nbá ti rí pé ó máa le ra nǹkan àbí ààbò mìíràn ní ọ̀dọ̀ mi, mo ma pe. Bó ti ẹ jẹ́ pé mi ò tí gbówó kankan ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n màá ma pe náà. Ọ̀nà kan o wọ́ ọjà. Màá ma pe dáadáa. Ní back to baki ni mo máa ń pè wọ́n.

Mo máa ń mo dájú pé ọjà mi dára, ní ìṣéjú máa sì sọ fún àwọn kan pé kí wọ́n bá mi wò ó, kí wọ́n bá mi isipeti rẹ, pé ṣe ọjà mi yìí ó dára dáadáa. Tí wọ́n bá si ti tu, bá ti sọ pé ó dáa ni màá kú lọ fún títa bí a ṣe máa ń gba ọjà mi dára nìyẹn o, bí mo ṣe máa ń wò ó ní gbogbo ìgbà náà.

Ètò ìdárayá mi, eẹ̀kọ́okan ni mo máa ń lọ ní ọ̀seesẹ̀. Bí ojó Thursday tí mo bá ti, tí mo lè fiṣẹ́ lẹ̀ nígbà mí kí n lọ ṣe ìdárayá. Nígbà mí mo dè máa ń lọ ní ọjọ́ isinmi mi nígbà mí. Mo máa lọ sinmi ayé mi, màá lọ sin ayé mi, màá lọ ṣe ìdárayá. Gbogbo ara a lè nà.

Akokọ̀ tí mo máa ń lọ sùn ni aago méjìlá ọ̀r alẹ́ ni mo máa ń lọ sùn, ni mo máa ń lọ sùn agogo méjì ṣágo kan. Òun ni mo máa ń lọ sùn torí pé ó ti mọ̀ mí ní ara bí mo ṣe máa ń sùn lójoojúmọ́ níyen. Aago méjìlá àbi agogo kan.

Màá fi í ṣẹlẹ̀ fún àwọn òṣìṣẹ́ mi ni. Èmi á sì fẹ̀yìntì, màá máa tẹ fóònù mi diediẹ. Ṣùgbọ́n tí iṣẹ́ bá ti pọ̀ jù, màá bá àwọn òṣìṣẹ́ mi fi owó kun owó'se wọn. Nítorí ikú ọ̀run, màá bá wọn fi owó se kun owó se wọn. Tí ó bá ti rẹ̀ mí lọ́pọ̀lọpọ̀, màá bá wọn fi owó se kun owó se wọn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nítorí ibi tí mo wà mo gbọ́dọ̀ ní nọ́mbà yẹn. Mi ò le ṣe kí má ní nọ́mbà. Mo ní nọ́mbà orílẹ̀ níbi tí mo wà nítorí pé ilé ìjọba ni. Mo ní nọ́mbà orílẹ̀ níbi tí mo wà, níbi company mi. Mo ní nọ́mbà orílẹ̀ níbi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn. Tí m bá ka àdéhùn, à, iṣẹ́ ọ bá jẹ́, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Mo máa ń ka gan fún odidi ọjọ́ kan tí màá ka kí n tó sáìnì rẹ̀. Ka tó bẹ̀rẹ̀ iṣẹ́. Normal normal ni. Mi ò gbọdọ̀ má ka, ẹ, àdéhùn mi mo gbọdọ̀ ka dáadáa ni o.

Oòh, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kan ní ọ̀sẹ̀ nígbà mi tí mo bá ti ṣe iṣẹ́ jù, orí máa ń fọ́ mi. Màá lọ ra parasitamọ́ọ̀ nígbà mi, igbà mí mi ò dẹ̀ nílò nǹkan kan tí ó fi lọ fún àárẹ̀ náà ní Nàìjíríà la wà. Orí fífọ́ máa ń wá, ó máa ń lọ ṣẹrẹ ṣerẹ ni tí òrun bá ti pọ̀ jù olè fa orfífọ́.

Nkan to mo màá n ṣe nígbà tí òjò bá ń rọ̀ náà, òjò kíì má tẹ fóònù mi náà lọ àbí kí n má wò tẹlifíṣàn. Kí n má wò tẹlifíṣàn, màá ṣe tí òjò bá tí ń rọ̀, tí òjò bá tí ń disturb mi, n máa wò tẹlifíṣàn àbí kí n má tẹ fóònù tí iná ò bá sí. Ǹkan tí mo máa ṣe náà nìyẹn o.

A máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Eléyìí tí mo bá ti pó nídi owó, màá fún un ní owó díẹ̀, a máa jáde àlọ́ já yé wa, bá ṣe máa ṣe níyẹn. Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni ọ̀ún. Tí mo bá ní àpò máàrùn lọ́wọ́, mo lè fún wọn lápò kan nínú rẹ̀, mo sì máa wá òún.

Mo máa ń gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀ nìyẹn. Mo lè máa gbọ́ orin D'réké àbọ́ orin Sabrina Carpenter àbọ́ orin Billie Eilish àbọ́ orin CKay. Mo sì lè máa gbọ́ orin Asake tàbí orin Olamide nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi. Tí mo bá ń lọ ibi iṣẹ́ àbí tí mo bá ń lọ ṣọ́ọ̀ṣì, màá máa gbọ́ orin mi.

Bẹ́ẹ̀ni, kò rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì o, Ìgbọ́n máa ń sa ipá mi láti darí wọn torí ọ̀gá ni mo jẹ́ ní ibi iṣẹ́, mo gbọdọ̀ darí wọn náà ni. Kò rọrùn fún mi láti máa darí àwọn ènìyàn, ṣugbọ́n mo ń ṣe nǹkan tí mo bá lè ṣe.

Fóònù mi máa ń gbóná dáadáa, bó bá ṣe wù ló máa ń gbóná. Torí mo máa ń tẹ̀ ní gbogbo ìgbà ni, ṣó máa ń gbóná dáadáa. Fóònù mi máa ń gbóná torí mo máa ń lòó dáadáa, òun nìkan ṣí ni mo ní mo fẹ́ ra ikejì kí eléyìí má bàá wọ́n gbóná dáadáa mọ́ ni ìgbà mí.

Oúnjẹ alẹ́ mi ò kí ń ju ago mẹ́jọ sí ago mẹ́sàn lọ ní alẹ́. Mo sì lè jẹ àmàlà, tuwo àbí ẹ̀bà nígbà míì ní mo máa ń jẹ ní aago mẹ́jọ alẹ́ sí aago mẹ́sàn. Nǹkan tí mo máa ń jẹ nìyẹn ní àlà lẹ́, tí n bá ti ti ibi iṣẹ́ dé tí ara mi bá ti balẹ̀.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ẹ̀sẹ̀, ó tó twenty gíg ni mo máa ń lò ní ọ̀sẹ̀ osẹ̀, ó kéré tán. Ìgbà mìíràn mo máa ń lò forty, torí àwọn ará ibi iṣẹ́ mi mo máa ń fún wọn ná lò lọ́pọ̀lọ́pọ̀ ní ìgbà mìíràn. Data tí mo máa ń lò ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀.